Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? A, mo máa ń fi bora tó tutù ba mú mi, tó gbọ̀ tó rú ba mú mi kí n fi bora. Èmi ti ń pa bébì de sẹ̀ ń pa yìí.